Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, àkọ́kọ́ ni iṣẹ́ kárakára. Mo máa ń wá òṣìṣẹ́ tí ó bá le ṣiṣẹ́ kárakára tí yóò fojú sí iṣẹ́, tí kò ní máa ṣe ìrẹ́gbẹ́ lẹ́nu iṣẹ́. Mo ń wá òṣìṣẹ́ tí yóò ní òótọ́ náà, tí ó sì jẹ́ ẹni àlàáfíà. Ẹni tí ó máa bá, tí ó máa fi òótọ́ bá mi lò, tí kò ní máa lù mí ní jìbìtì tí ó sì máa mójú tó iṣẹ́ rẹ̀

Ìlú òyìnbó nílẹ̀ America ni ó wù mí àti lọ fún ìsinmi. Ó ti pẹ́ tí ìlú yìí ti ń wù mí lọ láti ìjọ̀ ti mo ti kọ́kọ́ rí ìlú yìí nínú eré orí ìtàgé nínú amóhùnmáwòrán. Àti ìgbà náà mo ti pinnu lọ́kàn pé ìlú America ni màá ti lọ ṣe ìsinmi nígbà tí mo bá lágbára rẹ̀

Bẹ́ẹ̀ni, mo maa ń dé ní àkókò torí mo gbàgbọ́ wípé àkókò o ó wúrà ni àkókò kò ṣe é fi ṣòfò. Torí náà ibikíbi tí n bá ń lọ mo máa ń dé bẹ̀ ní àkókò mi kì í pẹ́ rárárára. Mi sì fi àkókò ṣòfò. Mo maa ń jára, mo sì máa ń jáfáfá pẹ̀lú àkókò.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni, nígbà tí n bá ríi wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe ó nílò a, ẹ̀rọ ayárabíàṣá tó lágbára ju èyí tó wà lọ́wọ́ mi lọ tí mo sì ti lówó àti rà á lọ́wọ́. Torí mo máa ń ṣiṣẹ́ gan lórí Íńtánẹ́ẹ̀tì, data scientist ni mí, mo nílò ẹ̀rọ ayárabíàṣá tó dára gan.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa torí mo mọ̀ pé ojúu alálàkàn fi ń sọ́rì. Kójú má ṣi rí bí gbogbo ara lo gùn ẹ. Míi fi àwọn fáìlì mi ṣeré, mo sì máa n tọ́jú wọn dáadáa, mo sì máa ń dáàbòbò. Mí sì ṣàì dédé fi gbogbo fáìlì mi fún ẹni tí mi ò mọ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo ní ìwé pélébé tí mo máa ń kọ ìròyìn àti gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ tí mo máa ń kọ sí. Mo fi máa ń kọ́ kíńlé máa fi ṣe ìrántí ohunkóhun tó bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ lọ́jọ́ iwájú tí mi ò fi nígbàgbé tí mo bá nílò nǹkan tó ṣe pàtàkì. So mo máa ń kọ ìròyìn ibi iṣẹ́.

Mo máa ń mú kọ́kọ́rọ́ mi jáde pẹ̀lú mi ni o. Mi i fi síbí kankan torí wípé mo máa ń bẹ̀rù kí wọ́n lọ mú níbi tí mo bá fi pamọ́ sí, torí náà mo máa ń fi sí ara mi tí bá jáde ni àpò mi ló máa ń wà tàbí kí ó wà nínú àpamọ́ pélébé tọkùnrin mi tàbí àpò aṣọ àbápo ṣòkòtò tí ń bá wo.

Mo máa ń rántí ní ìgbà mi, àwọn ìgbà míì náà sì wà tí mi ì rántí, ṣùgbọ́n ìgbà tí mo máa ń rántí ó fẹ́ẹ́ pọ̀ ju ìgbà tí mi ì rántí lọ. Mo máa ń rántí nígbà mìí tí màá jí tí màá rántí pé à! Mo mọ̀ ní àlá báyìí. Àwọn ìgbà míì náà sì wà tí mi o kò ní rántí rárá o.

Ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ pọ̀ o. Kódà ó ti ń fún mi ní wàhálà tí mo ṣèṣì ń wá ọ̀nà tí màá fi dín ìgbà tí mò ń wo ojú àwòrán kù lójoojúmọ́. Ní ò lè ká iye ìgbà tí mò ń wo àwòrán lójoojúmọ́ torí pé ó pọ̀ lọ́wọ́ ti a wàyi, ṣùgbọ́n mo ti ń dinku díẹ̀díẹ̀.

Mo jẹ́ ẹni tó ní sùúrù tó sì jẹ́ oníwà pẹ̀lẹ́ ẹni jẹ́jẹ́ tí kì í bá ẹnikẹ́ni jà. Torí náà, o máa ń rọrùn fún mi láti bá oríṣìíríṣìí èèyàn ṣiṣẹ́pọ̀. Torí náà ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀mi ó dára torí ó ní sùúrù nímí ẹni jẹ́jẹ́ sì ni mí mọsi b'áwọn lò pẹ̀lú ìfẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pè wọ́n lóòrèkóòrè kí n lè wo àlàáfíà wọn kí n sì rán wọ́n létí àwọn nǹkan tí mò ń tà àti àwọn nǹkan tí wọ́n lè bá mi rà. Mo máa ń pè wọ́n láti ṣe àbẹ̀wò kí wọ́n lè mọ̀ pé kì í ṣe nítorí pé wọ́n ń bá mi ra ọjà nìkan ṣùgbọ́n torí pé mo nífẹ̀ẹ́ wọ́n bí èèyàn.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Mo fẹ́ jẹ́ ògbóntarìgì awakọ̀ tó kójú òṣùwọ̀n tó sì mọ ọkọ̀ wá gidi gan ni. Oríṣiríṣi ọkọ̀ ni mo fẹ́ máa wà. Yálà, manuali ni àbí ọtọmátíìkì ni, gbogbo rẹ̀ ni mo fẹ́ mọ̀ wà. Ìmọ̀ ọkọ̀ ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ìgbà tí mo fẹ́ rìnrìn àjò láti ìlú Òṣogbo lọ sí ìlú Èkó ní ọdún 2023, ọkọ̀ ojú irin ni mo wọ̀. Ìgbà náà ni ìgbà àkọ́kọ́ tí máa gun ọkọ̀ ojú irin láti tí ráàfù láti ìlú kan lọ sí òmíràn, mo sì gbádùn rẹ̀ gidi.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí, ìgbà tí ó ṣẹlẹ̀ sí mi ní ọdún 2021 tí mo lọ kí ọ̀rẹ́ mi ní ilé rẹ̀ tuntun tó kọ́ só. Ṣùgbọ́n tí mi kò mọ́ àdúgbò náà dáadáa bí mo ṣe lọ gba ọ̀nà tó lọ sí àdúgbò mìíràn nìyẹn tí mi ò mọ ibi tí mo wà mọ́. Ṣùgbọ́n adúpẹ fún gugugu màpú to jẹ́ kí n padà mọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ibora bora nígbà tí mo bá sùn. Ó ti e to àkókò tí a wà yìí tí òtútù má ń mú lóru, àsìkò ọyẹ́ lawà, òtútù sì má ń pọ̀ lóru. Tí ènìyàn obá fi aṣọ bora sùn, olúwa rẹ̀ á ti fẹ́ ẹ gan ki ilẹ̀ tó mọ́, òtútù a ti fẹ́ ṣe olúwa rẹ léṣe. Só mo máa ń lo aṣọ ibora.

Bẹ́ẹ̀ni, mo máa ń sèwá di dáadáa mo sì máa ń fi mú sílẹ̀ láti mọ̀ọ́ pa wọ́n. Mo máa ń ṣe ìwádìí tó péye kí n tó gbà wọ́n sẹ́nu iṣẹ́. Íbù lẹ́yìn ìgbà tí mo bá ti gbà wọ́n sẹ́nu iṣẹ́, tí a bá ti jẹ́ wọ́n ṣíṣẹ́ pọ̀ mo sì máa ń sèwá di ata ìyẹ̀wò fínífíní. Mo sì máa ń fi mú fídàn dáadáa kí n lè mọ̀ wọ́n dáradára dé inú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde lẹ́nu iṣẹ́ mi. Mo máa ń ṣe ìgbéjáde kí awon gbogbo ènìyàn lè mọ nǹkan tí mò ń ṣe, kí wọ́n lè mọ pé bẹ́ẹ̀ni pé mò ń ṣe nǹkan tó yẹ kí n ṣe pé mo sì mú èrè jáde lẹ́nu iṣẹ́ pé mi ò ṣọlẹ. Mo máa ń ṣe ìgbéjáde táwọn alábàásisẹ́mi á rí, táwọn ọ̀gá ibi iṣẹ́ á rí, táwọn tó wà lẹ́yìn mi náà á rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Èmi jẹ́ èèyàn kan tí kò fẹ́ kí oúnjẹ máa ṣòfò. Mi i sì fẹ́ kí a máa da oúnjẹ nu. Torí náà tí oúnjẹ bá ṣẹ́kù, màá gbé pamọ́. Màá gbé pamọ́ sínú amú ǹkan tutù, tó bá sì di ìgbà mìíràn, màá gbé jáde, màá gbé sínú amú ǹkan gbóná, màá sì jẹ lẹ́yìn ìgbà náà.

Tí n bá ti ní ìṣòro níbi iṣẹ́, màá súnmeyin díẹ̀. Màá fi ojúṣúnnunkún wo ìṣòro náà kí n lè mọ ọ̀nà àbáyọ. Màá mùgbà oríṣiríṣi ọ̀nà àti wò ó kí n lè mọ èyí tí yóò fún mi ní àbáyọ sí ìṣòro náà. Tóbá jẹ́ ìṣòro tí mò lè dojúkọ fúnra mi ni, màá tètè dojúkọ, màá sì wá àbáyọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan-an ni. Ọmọ Yorùbá òdodo ni mí, a sì máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ata ní ẹ̀yà mi. Torí náà, mo fẹ́ràn oúnjẹ tó láta torí ó máa ń jẹ́ kí oúnjẹ náà dùn gan-an ni. Bó tilẹ̀ jẹ́ pé ó máa ń mú kí èèyàn mú ọ̀pọ̀lọpọ̀ omi lórí oúnjẹ náà, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ síbẹ̀síbẹ̀, mo sì like rẹ̀ gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì àti ẹ̀rọ ayélujára tí mú nǹkan rọrùn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo nílò láti lọ síbi tá ń ti nǹkan bí i ọjà láti ra nǹkan, ṣùgbọ́n nísìínyi mo lè wà nínú yàrá mi kí n má ra nǹkan tó wù mí láti orí Íńtánẹ́ẹ̀tì kí n sì sanwó lẹ́sẹ̀kẹsẹ̀, tọn sì wá gbé bámi nínú ilé mi.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ kẹ́yìn o, mi ò rántí ìgbà náà pàtó ṣùgbọ́n a ti tóbi oṣù kan báyìí. Ìgbà tí mo sì lọ, ó pẹ́ kí n tó dé bẹ́ẹ̀, wọ́n sì bù mi gidigidi. Ìdí tó fà tí mo fi fà ṣẹ́yìn láti máa lọ sí ìṣẹ́gun ọdẹ nìyí, ṣùgbọ́n tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, màá tún lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Kódà mo ní ọ̀pọ̀lọpọ̀ fìlà tí mi kò lè káyé rẹ̀. Ọ̀dọ̀ bàbá mi ni mo ti kó àṣà kí ń máa wọ fìlà gan-an ni mo sì fẹ́ràn rẹ̀. Bàbá mi náà jẹ́ ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ fìlà, so èmi náà ti kó ìwà náà láti ara rẹ̀. Mo ní fìlà tó pọ̀ gan mo sì mọ ń wọ oríṣiríṣi tó wù mí.

Mi ò ní parọ́, owó tí mò ń gbà kò tẹ́ mi lọ́rùn, kò dára tó lójú mi. Mo sì lérò pé ó yẹ kí n máa gbà jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ọwọ́ mi dára ju owó tó ń san fún mi lọ, ó yẹ kí n máa gbà jù bẹ́ẹ̀ lọ won o. Wọn ò mọ iyì mi tó torí náà ni wọ́n se ń san owó kékeré fún mi. Owó tí mò ń gbà ò dára tó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo fẹ́ràn orin gbígbọ́, èyí ló sì mú ìfẹ́ kíkọrin náà wà nínú mi. Àti kékeré ni mo ti máa ń gbọ́ orin tí bàbá mi àti àwọn ẹ̀gbọ́n mi ti fi mímọ àwọn orin ìgbàlódé, àwọn orin hip hop àtàwọn orin ìbílẹ̀ Yorùbá náà. Èyí ló sì jẹ́ kí n fẹ́ràn kíkọrin.

Nígbà tí òjò bá rọ̀, mi sì sábà jáde torí kí òjò má bá pa mí. Inú ilé ni mo máa ń wà. Mo lè wà nínú ilé pẹ̀lú àwọn ẹbí àtàwọn ará mi àbáwọ̀ ọ̀rẹ́ mi ká máa ṣeré, ká máa ṣeré ayò àbí ká máa gbá géèmù orí PlayStation yìí ni, àbí ká máa gbá ayò ọlọ́pọ́n, àbí ká máa wo eré orí ìtàgé.

Ìlànà ìpolówó mi ni wípé mo máa ń lo gbogbo sóciál midià àti ọ̀rọ̀ ẹnu láti fi polówó ǹkan tí mò ń tà. Máa fi tó àwọn ọ̀rẹ́ mi, màá ní kí àwọn náà kí bá mi fẹnu polówó rẹ̀ kan sì fi sórí gbogbo social media won bí Watsapp àti Facebook àti Twitter àti orí radio àti orí amóhùnmáwòrán.

O online ni mo ti máa ń sábà ra nǹkan lẹ́nu jọ́ mẹ́ta yìí o. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń lọ sí ibi tí wọ́n ti ń ta nǹkan bóyá supermarket àbí ọjà. Ṣùgbọ́n nísìínyi mo lè wá nínú ilé mi kí n ra nǹkan kí ń tẹ̀ wá gbe pàdé mi nínú ilé mi tí mo ti sì ní kúrò ní ojú kan. Torí náà online ni mo ti máa ń ra nǹkan báyìí online store bíi Jumia àti Konga.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ ago, ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́. Mo máa ń lo àlùtì fún ọkùnrin náà yẹrí ọkùnrin. Mo máa ń lo lẹ́kọ̀ọ̀kan. Mo fẹ́ràn àti máa lo ẹ̀gbà ọwọ́ torí pé ó máa ń jẹ́ kí ìmúra olúwa rẹ dára sí i.

Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Ó fọ́ mi ní àná, ó fọ́ mi ní ìjẹta. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ti ń fọ́ mi, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń lo ibuprofen kí ìrora àbí fífọ́ náà lè lọ. Tí má sì ti lò yóò fi mí sílẹ̀ kó ní fọ́ mi mọ́

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí n bá dúró de nǹkan ni wípé mo máa ń tẹ ẹ̀rọ abánisọ̀rọ̀ mi, fóònù mi mo máa ń tẹ. Mo lè wà lórí Íńtánẹ́ẹ̀tì kí ma ṣe nǹkan, kí ma gbọ́ orin tàbí kí ma play game àbí kí ma wo àwòrán tí àkókò yóò fi dé.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò ó pòríṣìríṣì, ó pọ̀. Kódà mi ò lè sọ pé ẹyọ kan báyì pàtó. Bí àkókò náà bá ṣe bèrè fún ni mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ náà. Mi ò lè sọ pé èyí ni màá lò lọ́la, àkókò ni yó sọ èyí tí n lò nígbàkúùgbà.

Oríṣìíríṣìí ẹ̀bùn ni mo fẹ́ràn fún àwọn ènìyàn, ṣùgbọ́n àkókò ni yóò sọ irú ẹ̀bùn tí màá fún olúkalúkù. Ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àkókò náà bóyá ọjọ́ ìbí ni àbí ìgbéyàwó ni torí ó ní oríṣìíríṣìí ẹ̀bùn tó wà fún àkókò kan àbí ayẹyẹ kọ̀ọ̀kan.

Ti n ba wa ni ibi ise, earpiece mi ni mo fi maa n dahun foonu. Mi o ni dahun e ki gbogbo eniyan le gbọ nkan ti mo n sọ. Ma rara dahun pẹlu earpiece mi, mi isi ni jẹ ki ọrọ naa pẹ tori ibi ise ni mo wa. Won si le mu mi pe mo n lo foonu ni akoko ise. Tori naa ma sọ fun ẹni to ba pe mi ko pe mi pada.

Lóòrèkóòrè ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi o, mo lè ṣe àyẹ̀wò rẹ̀ lẹ́ẹ̀mẹwàá lójúmọ́, ìgbà mí jú bẹ́ẹ̀ lọ, ìgbà mí sire ó lè má tó bẹ́ẹ̀ tí mi ò bá ní ìpè tí mò ń retí àbí mẹséjì tí mò ń retí mo lè má ṣàyẹ̀wò rẹ̀ fún ìgbà díẹ̀, ṣùgbọ́n tó bá ní mẹséjì àbí ímeèlì tí mò ń retí lóòrèkóòrè ìsẹ́jú ìsẹ́jú.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan dáadáa. Tí mo bá ti rí i wípé mo ti ń lo ẹ̀rọ ayárabíàṣá jù, mà á pinnu lọ́kàn mi láti dáwọ́ lílo rẹ̀ dúró fún ọjọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ kí n lè padà sí ipò kí n sì lè wá ǹkan mi tí in mo fi àkókò mi ṣe ju fóònù lọ.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí ń bá jẹun, torí pé mi i tó jọ́ lórí oúnjẹ, mi ò sọ̀rọ̀ lórí oúnjẹ. Inú ìdákẹ́ jẹ ni mo ti máa ń jẹun mi, mi sì jẹnu ṣàkàṣàkà tàbí kí ń má a sọ oúnjẹ jẹ kí ń má a sáré bé ẹni tí wọ́n lé. Rárá o, ẹ̀ṣọ pẹ̀lẹ́ ni mo fi máa ń jẹun, mi ò sì ro jọ́ mi bá ẹnikẹ́ni sọ̀rọ̀ títí tí màá fi jẹun tán.

Ah, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ri ìpèsè àwọn ohun èlò. Igba mìíràn mo máa ń lọ sí inú igbó àbí àwọn ibi tó jẹ́ pé wọ́n ti ń gbin àwọn ìpèsè yìí gan gan fúnra mi. Igba mìíràn sì rí mo lè rà lọ́wọ́ àwọn tó ti lọ rà látọ̀dọ̀ àwọn àgbẹ̀ gangan. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán. Ayé fóònù ti sọ ayé dẹrọ. Ìgbà tó bá wù mí ni mo le ya àwòrán báyìí. Mo le ya àwòrán oríṣiríṣi nǹkan, bó ya aṣọ tí mo wọ̀ ni àbó oúnjẹ tí mò ń jẹ ní àbí agbègbè tí mo wà yìí ni. Ó ti jẹ́ kó rọrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó bá ní camera nìkan ló lè ya àwòrán, kò rí bẹ́ẹ̀ mọ́.

Ọ̀sọ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni àárọ̀ Saturday tí ń ṣe weekend. Ìdí ni wípé mo máa ń lọ ibi iṣẹ́ láti ọjọ́ Monday títí di Friday, ṣùgbọ́n mo máa ń wà nílé ní ọjọ́ Saturday. Tí mo bá ti jí láàárọ̀ Saturday, ìmọ̀tótó ilé ni màá kọ́kọ́ ṣe.